Bẹ́ẹ̀ni mo feran k'emi maa lo ero igbesoke.

Mo ma ń mú èrò tuntun wá nígbà tí mí ò bá ṣe nǹkan kan, tí mo bá dá jóko àbí tí mo bá rí nǹkan tó wù mi lóri. Lọ tuntun ma ń wá sọ́kàn mi ní pé, ní pé, bá ò mọ sèlẹ́ ṣe nǹkan náà tuntun nígbà tí mi ò bá ṣe nǹkan kan àbí nígbà tí mo bá rí nǹkan tó wó mi lóri.

Ẹ̀fọ́ tètè ni mo fẹ́ràn jù. Ó jẹ́ ẹ̀fọ́ kan tó jẹ wi pé ó má a mún ara dán. Ó dẹ̀ dùn gidi gan tí eyan bá jẹ ẹ́. Mo fẹ́ràn kí n má a jẹ ẹ̀fọ́ pẹ̀lú ìrẹsì àbí òkèlè, òkèlè bí i iyán. Ẹ̀fọ́ yẹn jẹ́ ẹ̀fọ́ tí ó pọ́ dáadáa ní àdúgbò ibi tí mo ń gbé. Ó dẹ̀ dára fún ara púpọ̀ púpọ̀.